Mi ò fẹ́ràn láti má a rin òkè o. Ẹ̀, mo fẹ́ràn láti má a rìn ní ilẹ̀ nítorí pé tí ènìyàn bá ń rìn ní òkè, ó lè máa mú kí ẹsẹ̀ kí ó máa roni tàbí kí ènìyàn kó máa ní àyà dídùn. Nítorí náà mi ò fẹ́ràn láti má a rin òkè.

Rárá o, mi ò kí máa sùn ní ọ̀sán. O ní ẹ́ òru nìkan ni mo máa ń sùn. Ṣùgbọ́n nígbà tí mo bá sùn ní ọ̀sán jẹ́ pé bóyá ara mi ò yá nígbà náà ni, ní ó jẹ́ kí n sùn lọ́ ọ̀sán. Ṣùgbọ́n ti kò bá sí ohunkóhun tí ó bá ṣe mí, mi ò kí máa sùn ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ibiṣẹ́ mi. Ó yẹ kí à á ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ ṣùgbọ́n ní ìgbà mìíràn tí iṣẹ́ tí ó bá sì tún kù, eh tí ó yẹ kí n ṣe, mo máa ṣiṣẹ́ naá ẹ kí wọ́n bà dé pé iṣẹ́ náà máa pọ̀ di bí ó ti yẹ lọ.

Mi ò fẹ́ran ohunkóhun ní inú písà. Tábà sọ pé, ká tó sọ pé ohun tí ó wà lórí orí písà. Mi ò kí jẹ písà rárá nítorí pé mo mọ̀ pé ó jẹ́ ohun tí kò ṣe ara lóore tí yóò si má a dá wàhálà kóra nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá tí ó wà nínú rẹ̀.

Àwọn ohun kan bíi mélòó kan ni ó wà nínú àpò owó mi fún àpẹẹrẹ owó, ó wà nínú àpò owó. Then, eh, rọ́bà ìdánimọ̀ tí ẹ máa fi ń dá ènìyàn mọ̀ táwọn olóyinbo máa ń pè ní ID card tún ni àwọn nnkan mìíràn ti o wà nínú àpò owó mi.

Mo màá n, ò fẹ́ràn láti máa lo ohun ọ̀ṣọ́ rárá débi tí ó wa kó gbogbo rẹ̀ sára. Ó jẹ́ ohun tíi mii ò fẹ́ràn láti máa ṣe. Kí nkan wọ aṣọ, kí n ṣi fi ìpara, kí n fi para. Ohun ni àwọn tí mo fẹ́ràn láti máa fi sí ara mi. Nítorí náà mi kì í máa ń pa ohun ọ̀ṣọ́ sára.

Mo gbàgbọ́ pé omi tí mo máa ń mu lójúmọ́ ó pọ̀ tó. Àwọn dókítà onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ pé ó dára kí ènìyàn máa mu omi dáradára. Ó kéré tán kí èèyàn máa mú ọmú ìwọ̀n lítà mẹ́rin ní ojúmọ́. Nítorí náà, mo máa ń gbìyànjú láti mu lítà mẹ́rin omi ní ojoojúmọ́.

Ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti kẹ́yìn lọ wo ẹyin, bí ó ṣe tó bí ọdún mẹ́ta àbí mẹ́rin. Nítorí pé kò sí ohunkóhun tí ó ṣe ẹyín mi láti lọ wò. Ẹ̀ ó yẹ bí o ṣe yẹ ko ṣe rí, òun ni ó ṣe rí kò sì dùn mi rárá. Nítorí náà mo sì rò pé kò sí èdí láti lọ wò.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo bá ẹnìkan kọ́ ọmọ rẹ̀ ní ede òyìnbó fún ìgbà díẹ̀. Ìgbà yìí ni mo lè sọ pé mo bá ènìyàn kọ ṣiṣẹ́ láì gba owó ní ọwọ́ ènì náà.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, ó pò díẹ̀. Èéh, mo wà ní tí mo wà ní Facebook, mo wà ní Twitter èyí tí à ń pè ní X nísìnyí, Instagram àti TikTok. Ṣùgbọ́n mí kìí sábà lo TikTok yẹn, èyí Twitter, ọ̀ ní mò má n lò jù àti WhatsApp.